Ìgbà tí mo máa ń kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ ni ọwọ́ alẹ́ àbí ọwọ́ àṣálẹ́. Ìgbà tí màá ti dé láti ibi iṣẹ́ tí màá ti wẹ̀, bá ti jẹun, só máa ma ro nu bí mó ṣe máa ṣe iṣẹ́ ojọ́ mi, eeh iṣẹ́ tí mó fẹ́ ṣe lọ́la. Tó bá di ọwọ́ alẹ́ yẹn àbí ọwọ́ àṣálẹ́ ni màá ma wá jókòó, má ṣe máa tó le ṣẹẹṣẹ bí mó ṣe máa gbé ìgbésẹ́. Àwọn èeyàn tí mo máa lọ rí, bí i kí iṣẹ́ nǹkan tí mó fẹ́ lọ ṣe, àwọn nǹkan tí mo máa ra, àwọn ohun èlò tí mó máa lò, màá ti ṣe, mó máa ti ṣe, máa ti ṣe ìgbékalẹ̀ gbogbo ẹ.